Ṣé mo mọ bí wọ́n ti ń fọn? Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ti ń fọn dáadáa. Mo mọ bí wọ́n ti ń fọn fèrè. Mo máa ń fọn fèrè flute. Mo máa ń fi kọ orin oríṣiríṣi tó máa ń dùn láti gba létí fún àwọn èèyàn. Fèrè flute nìkan náà ni mo mọ bí wọ́n ṣe ń fọn.